Ọdẹ dídẹ. Èmi kì í ṣe ọmọ ọdẹ. Mi ò, ní ìgbà mi ò lọ ibi tí wọ́n ti dẹ ọdẹ rí. Mi ò ì kí tẹ̀lé èèyàn lọ síbi ọdẹ, torí ká ní wípé ọmọ ọdẹ ni mí ni kò bá ti rọrùn fún mi jù láti tẹ̀lé wọn dẹ ọdẹ lọ. Ṣùgbọ́n mi ò kí ṣe ọdẹ, mi sì, mi ò dẹ kì í ṣe ọmọ ọdẹ.

Tí mo bá fẹ́ bá àwọn oníbàárà mi pàdé, mo máa ń múra sílẹ̀ gidigidi látara pé gbogbo nǹkan tí mo fẹ́ bá wọn sọ, màá kọ́ kalẹ̀ sínú ìwé pélébé tí màá fi bá wọn sọ̀rọ̀. Àti wípé tí a bá sì ń ta bá wà ní ìpàdé náà, mo máa ń fẹ́ kí inú wọn dùn, kara wọn yá. Mo sì máa ń gbé àwọn nǹkan kalẹ̀ dè wọ́n. Tí n bàá fẹ́ bá àwọn oníbàárà mi pàdé, mo máa ń gbé àwọn nǹkan, nǹkan àlejò mo máa ń gbé kalẹ̀ fún wọn.

Mi kò ní ìgbà kan pàtó tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun, ṣùgbọ́n ẹ̀rọ ayára bí àṣà èleyi tí ó wà lọ́wọ́ mi ní àsìkò yìí, ó ti tó bí ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti ní lọ́wọ́ tí mo ti ń lò ó. Ó sì wù mí, láti ra tuntun mìíràn ní ọdún ta wá yìí, ní ọdún ta ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí yí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀, bóyá yálà ní ìgbà tí ọkọ̀ bá ń lọ àbí tí ọkọ̀ bá ń dúró, torí ṣíṣí fèrèsé ọkọ̀ kalẹ̀ yóò fa kí atẹ́gùn kó wọlé láti tàá kí ó sì mú ara mi balẹ̀, ó má ń mú ara mi tutù dáradára.

Bẹ́ẹ̀ni, aṣọ òtútù tí mo ní yóò tó bí mẹ́ta ní ilé mi. Mo sì fi ẹyọ yóò tó bí mẹ́ta, bí méjì wà ní ilé tí èmi gangan ń gbé. Ẹyọ kan sì wà ní ilé tí àwọn òbí mi ń gbé torí ìgbàkígbà tí n bá yọjú sí wọn tí òtútù sì mú mi níbẹ̀. So òun ni mò ń máa ń lò tí n bá wà pẹ̀lú wọn.

Ìbéèrè tó, ìbéèrè tó pani lẹ́rìn-ín ni ìbéèrè eléyìí. Mi ò ní, mo ní irùngbọ̀n. Ǹkàn tí mo le sọ náà ni, mo ní irùngbọ̀n àmọ́ irùngbọ̀n mi, irùngbọ̀n tó kéré ni. Kì í ṣe irùngbọ̀n tí máa ń pọ̀, tí máa ń bo gbogbo ẹ̀kẹ́. So irùngbọ̀n kékeré eléyìí tó rọra wà ní àgbọ̀n mi àbí ìjàgbọ̀n mi. Ẹ̀ní irùngbọ̀n tí mo ní, irùngbọ̀n kékeré, òǹsì.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànlọ́wọ́ rí lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ. Mo ti béèrè ìrànlọ́wọ́ rí lọ́dọ̀ wọ́n. Ní ìgbà kan tí mo ra ẹ̀rọ ayárabíàṣá, ẹ̀rọ ayárabíàṣá mi wá ṣiṣẹ́ déédé, kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Mo pe wọ́n láti béèrè ìrànlọ́wọ́, wọ́n sì tọ́ mi sọ́nà. Láti wọ́n lórí ìrànlọ́wọ́, lórí ìrànwọ́ tí mo béèrè lọ́wọ́ wọ́n, wọ́n tọ́ mi sọ́nà.

Bẹ́ẹ̀ ni, mo ní ètò ààbò, ètò ààbò fún kọ̀ǹpútà mi. Àwọn ètò ààbò tí ó máa ń dáàbò bo kọ̀ǹpútà mi lọ́wọ́ àwọn ohun tí a ń pè ní virus. Mo ní ètò ààbò kọ̀ǹpútà tó tóbi méjì sí mẹ́ta lórí ẹ̀rọ kọ̀ǹpútà mi.

A ibere yi o ni agbara fun mi, beeni o wu mi lati fe ise mi si ilu miiran, paapaa ju lo, boya ilu ti o se ilu Nigeria, boya si ilu oke okun, boya bi ilu USA abi si bi London, inu mi o ba dun lati ma ko awon omo ni biology ni ilu na.

À èékánná mi ní gígé. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mò ń máa n gẹ èékánná mi, ṣùgbọ́n tí mi o bá rí gé ní ọ̀sẹ̀ kan, ó wá pẹ́ jù pátápátá, máa gẹ èékánná mi ní ọ̀sẹ̀ méjì síra wọn. Torí Yorùbá ló ní ìmọ́tótó ló lè ṣẹgun àrùn gbogbo. Ara ìmọ́tótó náà sì ni èékánná gígé wà.

Ibi tí mo ti máa ní ìpàdé kò ju ibi iṣẹ́ mi lọ. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ẹẹmeji ni mo máa ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ni ọjọ́ ajé ta bá kọ́kọ́ wọ iṣẹ́, gbogbo àwa tá jọ ṣiṣẹ́ àti olórí ilé ìwé mi, gbogbo wa là jọ ní ìpàdé papọ̀ ní ọjọ́ ajé. Tó bá tún wá di ọjọ́ Jímọ̀, a, a tún jọ ní ìpàdé papọ̀. Ọ̀, ọjọ́ méjì tí mo máa fi ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ni.

Hmm, àgọ́? Mi ò lọ sí àgọ́ rí. Láti ìgbà tí wọ́n ti bí mi tí mo sì ti to ju, mi ò le sọ ìgbà tí mo wà ní kékeré bóyá àwọn òbí mi wọ́n ti gbé mi lọ sí àgọ́ rí. Àmọ́ láti ìgbà tí èmi gangan fúnra mi ti gbọ́n ju, mi ò lọ sí àgọ́ rí. Mi ò lo àgọ́ rí.

Ah! Àwọn nǹkan tó ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ mi ó pọ̀ gan. Bóyá mo rí ọmọ akẹ́kọ̀ọ́ mi tí ò ṣe ohun tó yẹ kó ṣe, bóyá iṣẹ́ tí mo fún un nínú yàrá ìkàwé tí kò ṣe, ó máa ń ta mi lára. Àbí kí n rí akẹgbẹ́ mi tí ò ṣiṣẹ́ rẹ̀ bó ṣe yẹ kó ṣiṣẹ́ déédé, ìyen náà máa ń fún mi ní ìtara tó sì lè mú mi bínú sí wọn.

Àwọn oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun ni bóyá tí n bá rí èso bí èso ápù, èso mọ̀ngòrò, èso kaṣú, ìgbà mìíràn tí n bá rí èso kùkúmbà náà àbí tí n bá rí a, èso ọ̀gẹ̀dẹ̀, àwọn nǹkan, àwọn oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni yẹn.

A, bẹ́ẹ̀ ni, ara ǹkan tí mo mọ̀ ṣe jù lọ ní eléyìí, mo máa ń ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Bóyá bí a sọ bàtà, ago, fìlà kódà ní ìgbà mìíràn, mo máa ń ra fóònù lórí Íńtánẹ́ẹ̀tì àbí ẹ̀rọ ayára bí àṣá, mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì dáradára.

Hmm, gẹ́gẹ́ bí olùkọ́ ní ilẹ̀ Nàìjíríà, àwọn ìdojúkọ tí mo máa ń fojú wí ní ibi iṣẹ́ mi ó pọ̀ gidigidi gan. Àkọ́kọ́ náà ní ibi iṣẹ́ mi kò sí iná, ní ibi iṣẹ́ mi kò sí omi. Àwọn nǹkan tí a bá fẹ́ lò, tí a fẹ́ lo iná àbí tí a bá fẹ́ lo omi, ó máa nira fún wa láti lò ó. Elẹ́ẹ̀kejì náà tún ní wípé yàrá ìkàwé tí ó, tó gbáfẹ́ kò sí púpọ̀ fún àwọn, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo, ẹ́, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Bẹ́ẹ̀ni mo máa ń lò, pàápàá jùlọ àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn tí ó bá ní ẹ̀rọ AI nínú. Mo má ń lò wọ́n láti fi ṣe iṣẹ́ àbí láti ràn mí lọ́wọ́ lórí ohun kan tó bá rú mi lójú.

Bẹ́ẹ̀ni o. Gẹ́gẹ́ bíi ọmọ Mùsùlùmí rere, mo máa ń lọ ilé ìjọsìn. Kì í wá ṣe ní ojoojúmọ́ mo oun ni mo máa ń dé ilé ìjọsìn torí wípé mo gbudọ̀ kí irun ní ẹ̀maàrún lójúmọ́. Ìrun àárọ̀, ìrun ọ̀sán, ìrun ọ̀rọ̀lẹ́ àti ìrun alẹ́. Ẹ̀maàrún mo gbọdọ̀ kírun lójúmọ́. Gbogbo ẹ̀maàrún yìí ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní ojoojúmọ́

Ẹhn bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn èyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ṣùgbọ́n kò kí ṣe gbogbo ìgbà ni mo máa ń báwọn èyàn sọ̀rọ̀ nínú rẹ̀. Tí mo bá wà nínú ẹ̀rọ ìgbésókè tí ń bá rí pé àwọn ẹni yìí, ẹni tí ó téyàn lè bá sọ̀rọ̀ ni wọ́n, màá bá wọn sọ̀rọ̀. Àbí tín bá rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tí mo lè kẹ́kọ̀ nínú rẹ̀ ni èmi ná lè dásí tí a sì jọ sọ̀rọ̀ tá jọ parí ọ̀rọ̀ náà.

Uhm, bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn, tó bá jẹ́ pé nínú ìlú mi Nàìjíríà ni, mo ti kúrò ní ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ kan rí, gẹ́gẹ́ bí kí n kúrò ní ìpínlẹ̀ Kwara kí n lọ sí ìpínlẹ̀ Èkó àbí ìpínlẹ̀ Abuja. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìrìn àjò láti ìlú mi Nàìjíríà lọ sí ìlú òkè òkun ni àbí ìlú òyìnbó mi ò tíì lọ, mi ò tíì rí irú, irú, irú ìrìn àjò bẹ́yẹn.

Àá, bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ọ̀rẹ́ mi dáradára, pàápàá jùlọ àwọn ọ̀rẹ́ mi tí kò sí ní ilẹ̀ Nàìjíríà. Mo má ń kọ lẹ́tà sí wọn tí màá fi ránṣẹ́. Mo sì máa ń kọ yálà lẹ́tà òní pépà àti bírò ni, àbí lẹ́tà eléyìí tí mo má ń kọ lórí ẹ̀rọ, à, àgbéléwò mi àbí ẹ̀rọ fóònù mi. Mo maa n kọ lẹta si wọn lat'ori foonu abi.

Nìi àti ìgbà tí mo ti gbọ́njú tí mo ti ń lo ẹ̀rọ kọ̀ǹpútà, kọ̀ǹpútà méjì ni mo ti lò, ni mo ti lò. Àkọ́kọ́, eléyìí tí mo ti lò sẹ́yìn, o ni, kọ̀ǹpútà, a ń pè kọ̀ǹpútà náà ní kọ̀ǹpútà Toshiba. Bọ̀ eléyìí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, ẹ̀rọ kọ̀ǹpútà HP, òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etíkun dáradára. Mo fẹ́ràn láti lọ sí etíkun dáradára. Kódà láìpẹ́ ọjọ́ bíi nǹkan bíi oṣù mẹ́fà sẹ́yìn, mo lọ sí etíkun ilé tó wà ní Ìpínlẹ̀ Èkó, èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a sì jẹ ìgbádùn ara wa níbẹ̀. Inú mi sì dùn, ara mi sì yá.

Kíkọrin. Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo fẹ́ràn láti máa kọ orin, ṣùgbọ́n ó ní ojú orin tí èmi máa ń kọ. Ehn, èmi ní àwọn orin, eh, tá ń pè ní takasufe, orin hip hop. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa kọ àwọn orin takasufe tí eléyìnbo ń pè ní hip hop. Mo fẹ́ràn láti kọ iru orin bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí irú àwọn eléyi tó, tí bóyá Wizkid ni, Burna Boy ni, Davido, tí irú wọn bá kọ, mo fẹ́ràn láti máa kọ orin wọn.

Aaa bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí, mo sì fẹ́ràn tùràrí dáradára. Pátàkì jùlọ, àwọn tùràrí tó bá ní òhún tó dára. Mo fẹ́ràn kí mo fi tùràrí sí ilé mi àbí ọ́fíìsì mi ní ibi iṣẹ́ mi, mo fẹ́ràn bẹ́ẹ̀ láti máa fi tùràrí.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí nígbà tí mo lọ fún àgùnbánirọ̀ mi ní ìlú Pọtakọti. Ṣé ẹ sì mọ̀ pé ní ìlú Pọtakọti, omi oun lóyì wọn ká, ibi tí mo sì ti fẹ́ lọ ṣe àgùnbánirọ̀ mi. Mo gbọdọ̀ gun ọkọ̀ ojú omi kí n tó dé bẹ̀. Ibi tí mo ti gun ọkọ̀ ojú omi rí naa.

Ah! Ìbéèrè yìí ò pa mí lẹ́rìn-ín púpọ̀. Ṣùgbọ́n ní ìgbà tí mo kéré, mi kò fẹ́ràn oorun ọ̀sán ju kí n ṣe eré pálọ̀. Ṣùgbọ́n nígbà tí mò ń dàgbà díẹ̀díẹ̀, mo ti ń sun oorun ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan. Lẹ́ẹ̀kọ̀kan tó oorun ọ̀sán bá wà, mà á sun oorun náà, ṣùgbọ́n tí kò bá wà, mi ò ní sun. Mo lè sọ pé mo máa ń sun oorun ọ̀sán lẹ́ẹ̀kọ́kan.

Ẹ̀hẹ̀n ìbéèrè rẹ yìí o pa mí lẹ́rìn. Ìgbà wo ni mo má n ṣe ìmọ́tótó ilé mi? A ò dá jú pé ojoojúmọ́ ni mo má n ṣe ìmọ́tótó ilé mi, torí ojoojúmọ́ èèyàn gbọdọ̀ ṣe ìmọ́tótó ilé àti ìmọ́tótó ara. So ojoojúmọ́ ni mo má n ṣe ìmọ́tótó ilé mi.

Hmm, gẹ́gẹ́ bí mo ṣe wà, mi ò tí fẹ́ ìyàwó. Ṣùgbọ́n ibi tí mò ń ti ń ṣiṣẹ́, ìlú kejì sí ìlú tí àwọn ẹbí mi wà ni. Ni ìgbà mìíràn, mo lè pè wọ́n lórí ago lórí fóònù mi tí a jọ sọ̀rọ̀. Àbí ìgbà tín bá wà ní ọlidé, máa lọ bá wọn ní ìlú wọn, ibi tí àwọn ẹbí mi wà. A sì jọ lọ àsìkò dáadáa. Irú bá à ṣe jọ wà ní àsìkò ọlidé yìí níìsín, mo wà pẹ̀lú àwọn ẹbí mi.

A! Mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Bẹ́ẹ̀ni, boya ni nígbà mìíràn tí mo bá pẹ́ láti lọ sí ibi iṣẹ́ torí mo ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ kan ni. Nínú ọkọ̀ náà tí n bá pẹ́ láti lọ láti dá, ní bá pẹ́ láti lọ ibi iṣẹ́, mo lè máa jẹun nínú ọkọ̀ mi lọ àbí tí n bá dé ibi iṣẹ́ tí n bá rí pé àyè ò sí fún mi nínú ọ́fíìsì mi láti jẹun, mo lè lọ sínú ọkọ̀ mi láti lọ jẹun nínú ọ̀kọ́

Hmm, ìbéèrè yìí ni agbára fún mi díẹ̀. Ṣé mo máa ń wo gíláàsì? Ée, mo lè sọ pé mo máa ń wo gíláàsì tí mo bá múra tán tí mò ń lọ sí ibi iṣẹ́ àbí tí bá múra tán tí mò ń lọ sí òde. Tí mo gẹ fílà mi, mo máa ń wo gíláàsì sé fílà tí mo gẹ ṣé mo gẹ dáadáa àbí sé kò sí nǹkan bó yá nígbà tí mo bá múra tán. Mo lè wo ojú mi náà wo, ṣé kò sí nǹkan tí mo lè nù kúrò ní ojú mi, mo máa ń wo gíláàsì.

Aah bẹ́ẹ̀ni, àlọ́ apanilẹ́rìn, mo fẹ́ràn wọn gidigidi. Láti kékeré, òun ní àwọn àgbàlagbà tan ti maa ń pè wa jókòó, wọ́n o pa àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè fún wa. Mo fẹ́ràn àlọ́ gidigidi. Mo fẹ́ràn àlọ́, àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè àti àwọn àlọ́ tí maa ń kọ́ ọ̀ní lọ́gbọ́n. Mo fẹ́ràn láti máa gbọ́ àlọ́ gidigidi.

Uhm, mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi bí àkókò ago, àkókò ago mẹ́jọ sí ago mẹ́sàn-án. Àkókò tí mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ mi nìyẹn. Tó bá ti n di àkókò bí ago mẹ́wàá sí ago méjìlá, mo lè má jẹ oúnjẹ alẹ́ mọ́ ní ọjọ́ náà àbí tó bá ń bọ̀ síbi àkókò bí ago mẹ́fà agogo méje, ó ti yá jù fún mi láti jẹ oúnjẹ alẹ́ ní gbogbo.

A wíwo ase, wíwo email mi àbí yíyẹ email mi wò. A kò, kò yí ju bí ìgbà mẹ́, bí ọjọ́ méjì méjì àbi ọjọ́ mẹ́ta mẹ́ta. Ó bá tẹ wá pẹ́ rárá bí ọ̀sẹ̀ kan, mo máa ń yẹ email mi wò torí mo lè rí àwọn nǹkan tí, àwọn email mi tí ó wúlò fún mi tí wọ́n ti send sí mi. So bí ó pẹ́ wá pẹ́ rárá, ọ̀sẹ̀ kan ni mo máa ń yẹ email mi wò.

Uhm, bẹ́ẹ̀ni. Láti ọjọ́ eti tí a tún máa ń pè ní ọjọ́ Jímọ̀ ni mo ti máa ń múra sílẹ̀ fún ìparí ọ̀sẹ̀ mi. Fún bí i ọjọ́, ah, àbámẹ́ta àti àìkú. Irú ọjọ́ náà ilé ni mo máa ń wà pẹ̀lú àwọn fámílì mi pẹ̀lú àwọn ẹbí mi ni mo máa ń wà pẹ̀lú ní ìparí ọ̀sẹ̀. Gbogbo wa ọ jo wà, a sì jọ mo dunu a jọ jẹun síra wá lọ́

Ẹ wákàtí méjọ̀ ni mò máa fi n ṣiṣẹ́ ní ojojúmọ́ gẹ́gẹ́ bí olùkọ́. Màá wọ iṣẹ́ ní aago méje, màá sì kúrò ní ibi iṣẹ́ àbí kí n parí iṣẹ́ mi ní aago méjì. So o le sọ pé wákàtí méjọ gẹ́rẹ́gẹ́ ni mò máa ń lò ní ibi iṣẹ́

Ẹ àkókò tí mo ṣètò ago ìjí mi sí lójoójúmọ́, o má a ń bọ́ sí agogo mẹ́rin àbọ̀ sáagogo márùn ún, torí tí n bá jí ní àsìkò náà, màá le gbaradì láti kọ́kọ́ lọ kí ìran àárọ̀ àbí ká pè é ní ìran ìdají. Lẹ́yìn tí n bá kí ìran ìdají dé, màá wá mọ́mú ra ibi iṣẹ́.

Aah! Ìbéèrè tó pa mí lẹ́rìn-ín ni ìbéèrè yìí. Oṣù tí wón bí mi? Òun ní oṣù October. Oṣù October òun ni wón bí mi. Oṣù October ni wón bí mi. Ni ọjọ́ kẹfà, inú oṣù October òun ni wón bí mi.

Àkọ́kọ́ ná, èmi kì í ṣe obìnrin. Mi ò rí kí wọ ìborùn. Ìborùn jẹ́ ohun ọ̀ṣọ́ tó wà fún obìnrin láti fi bo orí àti láti fi bo ọrùn wọn. Sùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọkùnrin kò sí ohun tí mo fẹ́ fi ìbò orí àbí ìbò ọrùn, kò sí ohun tí mo fẹ́ fi ṣe.

A, fóònù alágbèéká tí mò ń lò kì í ṣe fóònù tí owó rè gara púpọ̀, kì í sì ṣe fóònù tí ó ní iṣẹ́ lórí púpọ̀. Fóònù alágbèéká tí mò ń lò ò ní fóònù alágbèéká Android. Léle yìí tí Tecno tó ṣe ìrù fóònù alágbèéká tí mò ń lò nù, ṣùgbọ́n ó wù mí láti lo fóònù alágbèéká Samsung àti iPhone.

Ìbéèrè yìí ó rí bákan bákan. Mi ò mọ ìtumọ̀ fa. Fa ṣé fà kùnùnù ni àbí fa nǹkan mọ́ra? Fífa tí ẹ sọ tí ìbéèrè yìí túmọ̀ sí kò yé mi ṣùgbọ́n mi kò lè sọ pé ìbéèrè yìí yé mi rárá. Ìbéèrè yìí yó yé mi.

A, mi ò mọ̀ bí wọ́n ṣe n ṣe ìrànwọ́ àkọ́kọ́ torí wípé mi ò sí ní ara àwọn elétò ìlera. Àwọn tí mo ní ìgbàgbọ́ pé wọ́n ní àǹfààní àti ṣe ìrànwọ́ àkọ́kọ́ ni àwọn tó bá mọ̀ nípa ètò ìlera ṣùgbọ́n èmi, mi ò mọ̀ nípa ètò ìlera. Mi ò lè ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹni tó bá wà nínú ewu ṣùgbọ́n mo lè pe àwọn tó lè ṣe ìrànwọ́ tó bá sún mọ́ mi.

Ah! Àwọn app tí mo máa ń lò jùlọ ní orí fóònù mi ó pé oríṣìíríṣìí. Kí a kọ́kọ́ gbé láti orí app WhatsApp, mo máa ń lo ìyẹn láti fi bá àwọn ọ̀rẹ́ mi tó wà ní tòsí àtàwọn tó wà ní jìnnàjìnnà sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì ni, mo máa ń lo app Facebook dáradára láti mọ ohun tó ń lọ ní àwù, ní, àń, ní àwùjọ mi àti láti mọ ogun tó ń ṣẹlẹ̀ ní ìlú mi àti láti mọ ogun tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Mo máa ń lo Facebook náà. Mo a, mo sì máa ń lo YouTube náà dáadáa.

Hmm, àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn. Hmm, àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn. Ṣùgbọ́n kó tó tó àkókò tí màá tó lọ sùn, mo gbọdọ̀ kọ́kọ́ kí ìrun alẹ́ ná. Lẹ́yìn ìgbà tí mo bá kí ìrun alẹ́ tán, mo gbọdọ̀ jẹun. Lẹ́yìn tí mo bá jẹun tán, màá bọ́ sí orí ìbùsùn máa sì ṣe àdúrà kí n tó sùn.

Rárá o, èmi pẹ̀lú àwọn oníbàárà mi, a ko kìí jẹ oúnjẹ ọ̀sán papọ̀. Èmi nìkan ni mo máa ń dá oúnjẹ ọ̀sán mi jẹ ṣùgbọ́n tó bá jẹ́ kó bá bọ́ sá sì kó tí ọ̀rẹ́ mi bá wà ní tó bá súmọ́ mi, a ó jo jẹun. Oúnjẹ ọ̀sán mi papọ̀ ni àbí tí ọ̀rẹ́ mi bá wà ní tòsí bóyá yálà tó bá wà mí wà ní àbí tó bá ń kọjá lọ tó fẹ́ kí mi, èmi pẹ̀lú ọ̀rẹ́ mi a lè jo jẹun ọ̀sán papọ̀ ṣùgbọ́n èmi pẹ̀lú àwọn oníbàárà mi kò sí irúfẹ́ kò sí irúfẹ́ ìbáṣepọ̀ bẹ́yẹn láàárín.

Mi ò kí lo ju ìrọ̀rí ẹyọ kan lọ nígbà tí mo bá fẹ́ sùn. Pàápàá. Ìrọ̀rí méjì ló wà lórí ibùsùn mi, ṣùgbọ́n ẹyọ kan ò ní mo máa fi ń rọrí sùn. Ṣùgbọ́n nígbà mí mo lè gbé ẹyọ kan yókù kí n gbe sí ẹ̀gbẹ́ kí n fi kí n wà mọ́. Ẹyọ kan yókù sì wà ní orí mi níbi tí mo gbó.

Hmm, àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ó pé oríṣìíríṣìí. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn bá ṣe súnmọ́ mi sí, òun ní mo ṣe máa ń fún wọn ní ẹ̀bùn. Àkọ́kọ́ náà, àwọn tó bá jẹ́ ọmọ kéékèèké tó bá súnmọ́ mi, mo fẹ́ràn láti máa ń fún wọn ní owó àbí kí n maa fún wọn ní àwọn ǹkan ẹ́lẹ́ríndòdò kéékèèké tọmọ kéékèèké fi máa, tó ọmọ kéékèèké máa fi ń ṣeré àbí àwọn ìbáṣeré tómọ kéékèèké lè máa fi ń ṣeré. Bẹ́ẹ̀ sì ni àwọn tó bá jẹ́ àgbà, bóyá bí ọ̀rẹ́ mi àbí bí ẹ̀gbọ́n mi, mo lè fún wọn ní owó, mo sì lè fún wọn ní aṣọ, mo lè fún wọn ní bàtà àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti fi ṣe ẹ̀bùn fún wọn.

Rárá o, èmi gangan fúnra mi mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi o ní ọkọ̀ tí mo mọ n yá gbé jáde. Láìpẹ́ ọjọ́, ó wu èmi náà láti ra ọkọ̀ tí témi náà, témi náà o sì mọ̀ gùn. Bàbá mi náà nìyí. Àwọn náà ní ọkọ̀ tó jẹ́ wípé gbogbo ìgbà kígbà tí n bá fẹ́ jáde tí mo sì fẹ́ gbé ọkọ̀ náà jáde. Wọn ṣetán láti gbé ọkọ̀ náà fún mi lọ fi ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe.

A bẹ́ẹ̀ni, òpin ọ̀sẹ̀ ni mo máa ń fa, ni mo máa ń fọ àwọn aṣọ mi, pàápàá jùlọ ní ọjọ́ Sátidé àbí ọjọ́ Súndè eléyìí tí a ń pè ní ọjọ́ àìkú. So ìgbà tí mo fẹ́ràn láti máa fọ àwọn aṣọ mi nìyẹn.

Ó wù mí láti kúrò ní orílẹ̀ èdè mi Nàìjíríà lọ sí orílẹ̀ èdè míràn gẹ́gẹ́ bí Dubai láti lọ sinmi. Mo sì fẹ́ràn láti lọ sí àwọn ìlú tí ó bá ní ẹ́ee ẹti oko, etí òkun, boyá bií Miami. Ó wùn mí láti lọ síbẹ̀ yẹn láti lọ se ìsinmi mi níbẹ̀.

Bẹ́ẹ̀ni, wifi mi ó yára gidigidi torí wifi eléyìí tí mò ń lò, eléyìí tí àwọn Airtel tí wọ́n ṣe, òun ni eléyìí tí mò ń lò. Ah network Airtel ó sì da gidigidi ní àdúgbò mi. My wifi lé 5G òun ni mò ń lò.

Bẹ́ẹ̀ni, àwọn èdè tí mo fẹ́ kọ ó pọ̀ ní oríṣiríṣi. Àkọ́kọ́ náà, mo ní ìfẹ́ sí láti kọ́ èdè Japaníìsì. Èdè àkọ́kọ́ tó wù mí láti kọ́ náà. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ kọ́ èdè lárúbáwá náà, ó wù mí láti kọ́ lárúbáwá. Èdè Ṣainíìsì náà ó wù mí láti kọ́, èdè Korea ó wù mí láti kọ́, French ó wù mí láti kọ́.

Hmm, ìbéèrè pàtàkì ni ìbéèrè yìí. Mo fẹ́ràn láti máa kojú ìṣòro ní ibi iṣẹ́ mi pẹ̀lú sùúrù torí Yorùbá náà ló ní pé sùúrù ló lè ṣe ohun gbogbo. Tí mo bá rí ìṣòro kan tàbí kejì, màá kókó fi ara mi balẹ̀ náà, mà wá wáa gbogbo ọ̀nàkọ́nà tí mo fi le gbà láti yanjú ìṣòro náà.

Rà bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, pàápàá fún àwọn olólùfẹ́ mi bóya gẹ́gẹ́ bí àbúrò mi àbí àwọn mọ̀lẹ́bí mi. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú wọn àbí àwọn ọ̀rẹ́ mi náà. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Iye ìgbà tí mo máa fi ń lo fóònù mi yóò tó wákàtí bí ògún nínú wákàtí. Rará kò lè tó wákàtí ògún, yóò tó wákàtí mẹ́ẹ̀ẹ́dógún nínú gbogbo wákàtí tó wà torí mo fẹ́ràn láti máa lo fóònù mi ní gbogbo ìgbà. Àṣìkò tí mo máa ń lò pẹ̀lú fóònù mi, mo máa ń pọ̀ bí wákàtí mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ aṣọ àkàyọ́rí lọ sí ibiṣẹ́ mi ní ojoojúmọ́ torí iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe. Iṣẹ́ olùkọ́ kò sì fi àyè gba ẹnikẹ́ni láti máa wọ aṣọ kí aṣọ tó bá wù yàtọ̀ sí àwọn aṣọ àkàyọ́rí tí ibiṣẹ́ bá là kalẹ̀ fún wa láti wọ̀

Aa, mo fẹ́ràn sí moo gbọ́ àwọn orin takasufe, orin bíi orin hip hoppu àti àwọn orin fújì, mo fẹ́ ràn sí orin fújì náà bíi irú eléyi ti àwọn Saheedi Osupa, aa Alabi Pasuma aka àwọn akẹgbẹ́ ree yókù ti wọ́n bá ko, mo fẹ́ràn láti moo gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀.

A, ìbéèrè ńlá ni ìbéèrè yìí o. Mo fẹ́ràn láti máa mu omi. Omi ni omi mimu, ohun kan mimu tí mo fẹ́ràn jù. Lẹ́yìn omi mimu, mo ṣẹ̀ wá fẹ́ràn àwọn ǹkan ẹlẹ́rìndòdò tí kò ìkí pani lára gẹ́gẹ́ bí cocacola àbí bí Fanta àbí bí malt, àwọn rú àwọn ǹkan ẹlẹ́rìndòdò tí mo fẹ́ràn nìyẹn. Ṣùgbọ́n àwọn ǹkan tó bá le tó bá jọ wọ́n bí ọtí èmi ò fẹ́ràn láti máa mu àwọn ǹkan báwọ́n wọn.

Gbogbo ohunkóhun tí wọ́n bá ti fún mi ní ìparí iṣẹ́ fún, mo máa ń gbìyànjú wípé mo ṣe nǹkan tí wọ́n bá ní kí n ṣe kó tó di àsìkò àbí ká pè ní gbèǹdéke tí wọ́n bá fún mi láti ṣe ohunkóhun. Mo máa ń gbìyànjú láti ṣe gbogbo ohunkóhun tí wọ́n bá ní kí n ṣe kó tó di àsìkò ìparí iṣẹ́ àbí àsìkò gbèǹdéke tí wọ́n bá là kalẹ̀ fún mi.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà tí mo sì ní kì í ṣe ilé yìí tí mo dá ní. Ilé yìí tí àwọn ẹbí mi ní, òun ni ọgbà tí a jọ ní papọ̀. Nínú ọgbà náà, a ń sin àwọn ẹranko ilé gẹ́gẹ́ bí ewúrẹ́, a ń sin adìẹ, a sì ń sin tòlótòló nínú ọgbà náà, a sì dákó sínú ọgbà náà bí i ewédú, ẹ̀fọ́, àgbàdo, iṣu àti ọkà bàbà.

Ẹn, irúfẹ́ ìṣòro wo gangan ni ìbéèrè yìí ń tọ́ka sí? Torí àwọn ìṣòro kọ̀ọ̀kan wà tó jẹ́ pé èmi gangan fúnra lára mi ni màá yanjú ìṣòro náà fúnra mi. Ṣùgbọ́n àwọn ìṣòro tó bá ju agbára mi lọ tó ṣe ẹ̀rọ ayárabíàṣá mi, màá tún gbé lọ fún àwọn tó jù mí lọ nínú inú àwọn tí wọ́n mọ̀ nípa ìfuntẹ́dọ́ ẹ̀rọ ayárabíàṣá tí olóyìnbo ń pè ní engineer, computer engineer, màá gbé lọ sí ọ̀dọ̀ wọn láti lọ ṣe.